Èso wo ni o fẹ́ràn jù? Èso tí mo fẹ́ràn jù ni mangòrò. Mangòrò dùn, ó dẹ̀ da lára. Tí bá jẹ mangòrò, ó máa ń mú mi lára dá, ó dẹ̀ máa ń mú inú mi dùn, ó dẹ̀ máa ń mú inú mi kún. Mọ́ngòrò jẹ́ èso tí mo fẹ́ràn jù.

Ṣé o ti dúró lílọ ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Bẹ́ẹ̀ni, mo ti dúró lílọ ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan ní ìgbà tí kò sí epo, tí kò sí epo rọ̀bì nínú àwọn ibi tí ilé ì tepo ní àwùjọ ní Nàìjíríà ní ọdún náà lo un.

Àkókò wo nínú ọjọ́ lo fẹ́ràn jù? Àkókò nínú ọjọ́ tí mo fẹ́ràn jù ni òru níbi aago méjì sí aago mẹ́ta ọ̀ru Mo fẹ́ràn àkókò yìí nítorí pé o eri máa ń sẹ̀ wá láti òkè, ó dẹ̀ máa fẹ́ atẹ́gùn tútù wá sínú yàrá mi.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ tí mo bá fẹ́ kí àyíká mi wà ní ìdákẹ́jẹ́. Mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ tí àwọn ọmọ kékeré bá tí ń ṣere pá ní àyíká mi kí gbogbo ibi bá lè wà ní ìdákẹ́jẹ́

Irú bàtà wo ni o máa ń wọ̀? Bàtà tí mo máa ń wọ̀ pé oríṣìí. Mo máa ń wọ bàtà tó bo ẹsẹ̀ tó jẹ́ bàtà awọ ti woń fi àwo ẹranko ṣe, mo máa wọ bàtà tí wọ́n fi rọ́bà ṣe.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni ìgbà òjò. Mo fẹ́ràn àsìkò òjò nítorí pé tí òjò bá ń rọ̀, àwọn koríko máa ń, wọ́n máa ń wù, gbogbo àyíká máa rẹwà àti wípé àwọn èso oríṣiríṣi máa jáde síta.

Ṣé o fẹ́ràn jíjó? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn jíjó. Mo fẹ́ràn láti máa jó tí bá lọ sí òde. Mo fẹ́ràn láti máa jó sí orin àpàlà, orin fújì, orin tàkasúfèé, orin afrobeat. Mo fẹ́ràn láti máa jó nítorí pé ó máa ń mú mi láradá, ó dẹ̀ máa ń mú inu mí dùn.

Ibo ni o máa ń ra nǹkan? Mo máa ń ra nǹkan tí mo bá nílò ní ọjà. Mo máa ń lọ sí ọjà tí ó bá ti jẹ́ wípé nǹkan pàtó tí mo nílò ni wọ́n ti ń tá. Oríṣiríṣi ọjà ló wà, ìdí ni tí mo ṣe máa ń wo ọjà tí màá lọ tí n bá fẹ́ ra nǹkan tí mo nílò.

Ṣé o fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ àbí ìrọ̀lẹ́? Mo fẹ́ràn ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ ju ìmọ́lẹ̀ òwúrọ̀ lọ torí tí ń bá jòókòó sí agbègbè mi tí mò ń wo ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́, ó máa ń mú mi kí ara mi balẹ̀, kí inú mi dẹ dùn torí iná ìmọ́lẹ̀ òwúrọ̀, iná ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ ó rẹwà gán.

Ṣé o wọ gíláàsì? Bẹ́ẹ̀ni, mo wọ gíláàsì. Mo máa ń wọ gíláàsì láti fi ṣe ìdáàbò bo ojú mi láti iná púpọ̀ jù láti òórùn àti láti ṣe ìdáàbò bo ojú mi láti iná púpọ̀ jù láti orí ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì àti ẹ̀rọ amóhùnmáwòrán.

Ṣé o máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Mo máa ń ṣiṣẹ́ fún wákàtí tó pọ̀ torí mo fẹ́ kí iṣẹ́ mi kó lọ síwájú, kí n dè ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ kí n ba lè ṣe àṣeyọrí. Mo máa ń ṣiṣẹ́ fún bí i wákàtí mẹ́wàá ní ojúmọ́.

Ṣé o mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú. Ti a Tí mo bá fẹ́ dá ọkọ̀ dúró ní ìdojúkojú, mo máa tẹ brake mọ́lẹ̀ láti dá ọkọ̀ náà dúró.

Ṣé o fẹ́ràn ra oúnjẹ ní òpópónà? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópónà, pàtàkì jùlọ tí mi ò bá ní agbára tàbí láti dáná àbí tí ó bá rẹ̀ mí. Mo máa ń ra oúnjẹ bí i oúnjẹ òkèlè bíi ẹ̀bà, fùfú tàbí àmàlà ní òpópónà.

Ọjọ́ mélòó ni o ní fún ìsinmi ọdọọdún? Ọjọ́ tí mo ní fún ìsinmi ọdọọdún ni ọjọ́ mẹ́ẹ̀dógún ní ọdọọdún tó kú sí bí ọ̀sẹ̀ méjì. Ọ̀sẹ̀ méjì ni ibi iṣẹ́ mi máa ń fún mi ní ọdọọdún fún ìsinmi.

Ṣé o máa ń ṣe eré ìdánì? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe eré ìdánì lára ya. Àwọn eré ìdárayá tí mo máa ń ṣe ó pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀. Bíi iru, bọ́ọ̀lù, kí n máa gbá bọ́ọ̀lù ẹsẹ̀, kí n máa wẹ̀, kí n máa lúwẹ̀ẹ́ nínú odò, kí n máa gbá basketball.

Báwo ni o ṣe máa ń rántí ọ̀rọ̀ aṣínà rẹ? Bí mo ṣe máa ń rántí ọ̀rọ̀ aṣínà mi ni wípé kí n kó ó sílẹ̀ kí n lè ha sórí. Mo máa n ha àwọn ọ̀rọ̀ aṣínà mi sórí. Tí ǹ bá rántí, mo máa ń lọ wo ibi tí mo kọ́ ọ́ lẹ̀ sí.

Ṣé o ní ìforúkọ sílè ní ilé ìdárayá? Bẹ́ẹ̀ni, mo ní ìforúkọ sílè ní ilé ìdárayá. Mo ní ìforúkọ sílè ní ilé ìdárayá tí mo ti máa ń kọ́ bí a ti ń lúwẹ̀ẹ́ àti bí tí mo ti máa ń gbá bọ́ọ̀lù àfọwọ́gbá. Mo, mo forúkọ sílè kí n ba lè kọ́ àwọn eré ìdárayá yìí dáadáa.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni ìmọ̀ àti máa wo ojú àwọn ìràwọ̀. Mo fẹ́ràn láti máa wo, à, máa wo ojú àwọn ìràwọ̀ nítorí pé àwọn ìràwọ̀ ó ń rẹwà gan an ní àṣálẹ́

Ṣé owó tí o ń gba dára tó? Owó tí mo ń gba, ó gẹ́lẹ́ ló bọ́ sí. Fún gbogbo àwọn nǹkan tí mo ní, mo nílò owó fún, ṣùgbọ́n mo fẹ́ kí owó tí mo ń gba kó pọ̀ si kí n ba lè rí nǹkan púpọ̀ fi owó ṣe. Mo ní ọ̀pọ̀lọpọ̀

Ṣé o máa ń ka ìwé? Bẹ́ẹ̀ ni, mo máa ń ka ìwé. Mo máa ń ka ọ̀pọ̀lọpọ̀ ìwé tí ó bá kún fún nǹkan tí ó ní àǹfààní tí mo bá ka. Mo máa ń ka ìwé nípa, nípa ìròyìn, mo máa ń ka ìwé nípa, nípa àròkọ, mo máa ń ka ìwé nípa ká máa lọ ìrìnàjò.

Báwo ni o máa ń gba ọwọ́ àwọn ènìyàn? Bí mo bá fẹ́ gba ọwọ́ àwọn ènìyàn, mo máa na ọwọ́ ọ̀tún mi sí iwájú kí mo ba lè fi gba ọwọ́ ẹni tí mo fẹ́ gba ọwọ́ ẹ̀. Tí mo bá lè ti gba ọwọ́ náà, mo máa dìímú, mo dẹ̀ máa mí ọwọ́ àwa méjèèjì dáadáa.

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ ni ọjọ́ Jímọ̀. Mo fẹ́ràn ọjọ́ Jímọ̀ nítorí pé mo ma lọ sí mọ́sálásí láti kírun láti jọ́sìn fún Ọlọ́run, mo dẹ̀ ma rí àwọn ọ̀rẹ́ mi tí mi kìí sábà rí ni ojoojúmọ́, mo ma rí wọn ni ọjọ́ Jímọ̀.

Ṣé o ti lọ sí òde rí? Bẹ́ẹ̀ni, mo ti lọ sí òdo rí. Mo máa ń lọ sóde tí àwọn èèyàn mímọ̀ mi tán bá pè mí sí. Mo ti lọ sí òde ìsọmọlórúkọ, mo ti lọ sí òde ìgbéyàwó, mo ti lọ sí òde ìsìnkú, mo ti lọ sí òde ìṣílé.

Ṣé o máa ń kọ́ nǹkan ní orí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ́ nǹkan ní orí Íńtánẹ́ẹ̀tì. Àwọn nǹkan tí mo ń ṣe níbi, ǹkan tuntun tí mo ń ṣe ní ibi iṣẹ́ tí ò bá yẹ mi, mo máa ń lọ sí orí Íńtánẹ́ẹ̀tì láti lọ kọ́ láti fi mọ̀ ọ́n dáadáa.

Ṣé o mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́. Ìrànwọ́ àkọ́kọ́ ó jẹ́ nǹkan tí a máa ń ṣe tí èèyàn bá tí ní tó bá ti ṣe ìjàmbá sí ara rẹ̀, tó bá ní ìjàmbá sí ara rẹ̀. A máa ń ṣe ìrànwọ́ àkọ́kọ́ gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ irú ìjàmbá tó ṣe sí ara ẹ.

Ṣé o máa ń lo ọ̀pá ìfàmúra nígbà tí o bá ń mú ohun mímu? Bẹ́ẹ̀ni, mo máa ń lo ọ̀pá ìfàmúra nígbà tí mo bá ń lo ohun mímu mu ohun mímu Mo máa ń lo ọ̀pá ìfàmúra tí mo bá ń mú ohun mímu tó wà nínú ìgò nítorí pé mi ò fẹ́ kó dà sí mi lára.

Ṣé ó rọrùn fún ẹ láti dáríji àwọn ènìyàn jí? Bẹ́ẹ̀ni, ó rọrùn fún mi láti dáríji àwọn ènìyàn. Tí èèyàn bá ṣẹ̀ mí, kò kí ń pé tí n bá dáríji torí mo jẹ́ ẹni tí ò kí ń fi nǹkan si ọkàn. Pátàkì jùlọ tí ẹni náà bá bẹ̀ mí pé kí n má bínú, mo máa ń tètè dáríji àwọn èèyàn.

Àṣà wo ni àṣà wo ni àwọn ẹbí rẹ máa ń ṣe? Àṣà tí ẹbí mi máa ń ṣe púpọ̀ lọ́pọ̀lọpọ̀, a máa ń ṣe àṣà ìsọmọlórúkọ, àṣà ìkíni, àṣà a ti máa wọ aṣọ àwọn Yorùbá.

Ṣé o ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí? Bẹ́ẹ̀ni, mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn. Mo ti rìnrìn àjò láti ìlú Èkó lọ sí ìlú Èkìtì. Ìgbà tí mo rin ìrìn àjò náà, a loju wákàtí mẹ́fà ní ojú ọ̀nà. Ìlú Èkìtì jẹ́ ìlú tó jìnnà gan sí ìlú Èkó.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Mo máa ń tọ́jú ara mi nípa kí n máa ṣe ìmọ́tótó ara mi, nípa kí n máa ṣe, nípa kí n máa ṣe eré ìdárayá láti mú ara mi dá, kí ń ldẹ̀ máa sùn dáadáa, kí ń má simi nígbà tí ara mi bá fẹ́ sinmi.

Oṣù wo ni a bí o? Oṣù tí wọ́n bí mi ni oṣù àkọ́kọ́ nínú ọdún. Oṣù àkọ́kọ́ nínú ọdún ni wọ́n bí mi sí. Wọ́n bí mi sínú oṣù àkọ́kọ́ inú ọdún. Oṣù àkọ́kọ́ ni wọ́n bí mi sí nínú ọdún. Wọ́n bí mi sí inú oṣù àkọ́kọ́ nínú ọdún.

Ṣé o fẹ́ràn coffee tàbí tea? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn coffee. Mo dẹ̀ fẹ́ràn tea náà, ṣùgbọ́n mo fẹ́ràn coffee ju tea lọ. Mo fẹ́ràn coffee nítorí pé ó máa ń mú mi kí n wa, kí n, kí n máa ṣe àkíyèsí kí ọpọlọ mi dẹ̀ jí pépé tí n bá ń ṣiṣẹ́.

Nígbà wo kẹ́yìn ni o wo ẹyín? Igba tí mo wo eyín mi kẹ́yìn ni oṣù kẹrin nínú ọdún yìí. Mo lọ wo eyín mi nítorí pé ìrìgì mi ń ro mí. Igbà tí mo lọ sí ọ̀dọ̀ awo eyín, wọ́n fún mi ní òògùn láti lò láti fi pa ìrora tó mú mi ní ìrìgì.

Ṣé o fẹ́ràn rin òkè? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa rin òkè. Mo máa ń rin òkè nígbà tí ó bá jẹ́ wípé mo wà ní ìsinmi láti ibi iṣẹ́. Mo máa ń rin òkè fún eré. Mo dẹ̀ máa ń rin òkè láti fi ṣe eré ìdárayá. Mo máa ń rin òkè bí ẹẹ́mẹta lọ́dún.

Ṣé o fẹ́ràn wà ní òru? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn wà láti wà ní òru. Mo fẹ́ràn láti wà ní òru nítorí pé òru jẹ́ ìgbà tí gbogbo ènìyàn tí máa lọ sùn, gbogbo ibi láyíká dé máa dá. Mo fẹ́ràn ìgbà tí àyíká mi bá dá nítorí pé ìgbà náà mo máa ń ní ìrọ̀rí tó jìn.

Àkókò mélòó ni o ṣètò agogo ìjí rẹ? Agogo ìdí mi ó jẹ́ aago márùn-ún ní òwúrọ̀. Tí n bá lọ sí oorun kíákíá ní alé, mo máa ń jí ní aago márùn-ún, ṣùgbọ́n tí mio bá tètè lọ sùn ní alé, mo máa ń jí bí i aago mẹ́fà sí aago mẹ́jọ.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó kù. Mo máa ń jẹ oúnjẹ tó kù torí mi ò fẹ́ràn kí oúnjẹ má, máa ṣòfò dànù. Mo máa ń ṣe, mo máa ń jẹ oúnjẹ, oúnjẹ tó kù nítorí pé ohun tí àwọn òbí mi kọ̀ mí nígbà tí mo wà ní ewé ni ẹ́ pé kí n má jẹ kí oúnjẹ máa ṣòfò dànù.

Ṣé o ní ẹranko ọ̀sìn? Bẹ́ẹ̀ni, mo ní ẹranko ọ̀sìn. Mo ní olóńgbò tí ó jẹ́ ẹranko ọ̀sìn mi. Mo fẹ́ràn olóńgbò mi torí ó fẹ́ràn láti máa bá mi ṣeré. Mo fẹ́ràn olóńgbò mi nítorí pé ó máa ń mú kí àwọn eku má sì ní àyíká mi.

Ṣé o ti bèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí? Bẹ́ẹ̀ni, mo ti bèrè ìrànwọ́ láti olùṣètò ẹ̀rọ rí. Nígbà tí kọ̀m̀pútà mi tí ò ṣiṣẹ́ dáadáa, mo bèrè ìrànwọ́ láti àwọn olùṣètò ẹ̀rọ.

Nígbà wo ni o kẹ́yìn lọ rí dókítà? Ìgbà tí mo lọ rí dókítà kẹ́yìn, ó jẹ́ ìgbà tí mo ní àìsàn. Mo dé lọ rí dókítà. Ìgbà tí mo rí dókítà, wọ́n ṣe àyẹ̀wò. Ìgbà tí àyẹ̀wò náà máa jáde, wọ́n rí pé mo ní malaria. Wọ́n dẹ̀ kọ òògùn fún mi.

Ṣé o máa ń rántí àlá rẹ? Bẹ́ẹ̀ni, mo máa ń rántí àlá mi. Mo máa ń rántí àlá tí n bá ní ní ojú oorun tí n bá sùn lálẹ́. Mo máa ń rántí àlá mi nítorí pé àlá mi máa ń jẹ́ àlá tó ní àmì gidi. Tí mo bá láàlá, mo máa n rántí ẹ̀.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Tí n bá ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà, mo máa ń ní àlàyé fún ìbéèrè tí oníbàárà bá fẹ́ bèèrè mi. Mo máa ń gbáradì láti polówó ọjà tuntun tàbí tí n bá fẹ́ ta ọjà sí i fún un.

Nigbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Ìgbà tí mo kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi ni ọjọ́ Jímọ̀ tó kọjá, o jẹ àná. Mo pàdé àwọn ọ̀rẹ́ mi ní mọ́sálásí nígbà tí mo lọ kí ìrun Jímọ̀. Nígbà tí mo pàdé àwọn ọ̀rẹ́ mi, mo bá wọn sọ̀rọ̀ nípa.

Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Bí mo ṣe máa ń jí ní òwúrọ̀ ni, màá, mo máa ń tètè lọ sùn ní alé. Tí mo bá tètè sùn ní alẹ́, mo máa jí ní ago márùn-ún òwúrọ̀. Tí mo bá dẹ̀ ti jí, mo máa kọ́kà gbàdúrà, mo dẹ̀ máa lọ fọnun, mo dẹ̀ máa lọ wẹ̀.

Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Mo máa ń ra epo fún ọkọ̀ mi ní ẹ̀ẹ̀kan lọ́sẹ̀, lọ́sẹ̀ ọ̀sẹ̀. Mo máa ń ra epo sínú ọkọ̀ mi lẹ́ẹ̀kan lọ́sẹ̀ kí n má lè bá máa lọ sí ilé epo ní ìgbà púpọ̀ jù.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ímélì rẹ? Bí mo ṣe máa ń ṣètò àwọn ímélì mi ni kí n wo ímélì tí mo bá, tó bá ti wọlé sórí ímélì mi, kí n dẹ̀ kọ ímélì padà sí ẹni tó bá kọ ímélì mi sí mi. Mo dẹ̀ máa kọ ímélì sí ẹni tó bá ní kí, tí mo bá fẹ́ kọ ímélì sí.

Báwo ni o ṣe máa ń tọ́jú èékánná rẹ? Mo máa ń tọ́jú èékánná mi, láti máa gé èékánná mi ní ọ̀sọ̀ọ̀sẹ̀. Mi ò kí ń jẹ́ kí èékánná mi gùn jù. Mo dè máa ń nu ìdọ̀tí kúrò nínú èékánná mi tí ìdọ̀tí bá wọ inú èékánná mi.

Ṣé o ti fún un ní ẹ̀jẹ̀ rí? Bẹ́ẹ̀ni, mo ti fún un ní ẹ̀jẹ̀ rí. Mo ti ṣe ìfúnni ní ẹ̀jẹ̀ nígbà tí ọ̀rẹ́ mi tó jẹ́ ọmọ ẹgbẹ́ alágbèlé ibùkún pa tó sọ fún mi wípé àwọn wá èèyàn tó máa ń fún èèyàn ní ẹ̀jẹ̀.

Ibo ni o fẹ lọ sí ìsinmi? Ibi tí mo fẹ lọ sí ìsinmi ni agbègbè tó bá jẹ́ wípé ó dá gan tí kò sí ariwo púpọ̀ nbẹ tó dẹ̀ jẹ́ wípé àwọn èèyàn púpọ̀ ò ní sí bẹ, nítorí wípé mo fẹ́ran agbègbè tó bá dá.

Ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà tí mo ń ta nítorí pé mi ò fẹ́ kí ọjà mi bàjẹ́. Mo dẹ̀ fẹ́ kí gbogbo ọjà mi tà tán kí n bá lè rówó ko lọ sí ibi tí mo ti máa ń ra ọjà láti ra ọjà padà sí orí igbà, orí igbà mi.

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Bẹ́ẹ̀ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún. Mo máa ń fún òṣìṣẹ́, àwọn òṣìṣẹ́ mi tó bá ti pẹ́ ní ibi isẹ́ mi fún ọdún tó pọ̀ ní owó àfikún. Mo máa ń fún wọn ní owó àfikún ní ọdún méjì méjì.

Ṣé o ní káàdì ìṣẹ? Bẹ́ẹ̀ ni, mo ní káàdì ìṣe. Mo ní káàdì ìṣe láti nítorí pé mo fẹ́ máa ń fún àwọn èèyàn kí wọ́n bá lè máa rí mi pé tí wọ́n bá fẹ́ ra ọjà tí mò ń ta tàbí tí wọ́n bá nílò kí n kó ọjà wá sí ọ̀dọ̀ àwọn.

Nígbà wo ni o kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́? Ìgbà tí mo kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́ ni oṣù tí ó kọjá. Mo kọ ìgbékalẹ̀ iṣẹ́ nígbà tí mo fẹ́ gbé ọjà púpọ̀ lọ sí, ni sí ilé iṣẹ́ tó tóbi ní agbègbè mi.

Ṣé o máa ń fin tùràrí? Bẹ́ẹ̀ ni, mo máa ń fin tùràrí. Mo máa ń fin tùràrí ní ọjọ́ Jímọ̀ kí n tó lọ sí mọ́ṣáláṣí. Mo dè máa ń fin tùràrí tí mo bá fẹ́ kí inú ilé mi tàbí àyíká mi kó máa rùn dáradára.

Ṣé o ti gun alùpùpù rí? Bẹ́ẹ̀ni, mo ti gun alùpùpù rí. Mo ti gun alùpùpù bàbá mi. Mo fẹ́ràn láti máa wa alùpùpù alùpùpù bàbá mi nítorí pé alùpùpù ó yà láti lọ síbi kíbi tí ènìyàn bá ń lọ. Atẹ́gùn dẹ máa ń fẹ́ sí ara mi tí n bá gun alùpùpù.

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsìn? Ọwọ́ ọ̀tún ni ọwọ́ tí mo máa ń lò. Mo máa ń lo ọwọ́ ọ̀tún tí bá fẹ́ kọ nnkan sí orí ìwé. Mo máa ń lo ọwọ́ ọ̀tún tí bá fẹ́ jẹun. Mo máa ń lo ọwọ́ ọ̀tún tí bá fẹ́ bọ ọwọ́ pẹ̀lú ẹlòmíràn. Mo máa ń lo ọwọ́ ọ̀tún tí bá fẹ́ fún èèyàn ní owó.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

Báwo ni o ṣe máa ń tọrọ àforíjì? Bí mo ṣe máa ń tọrọ àforíjì ni kí n ro nǹkan tí mo ṣe tí ó le mú ẹni tó ń bínú sí mi láti bínú sí mi. Tí ń bá rò tán mo máa wá lọ bá ẹni náà, mo dẹ̀ máa ṣàlàyé fún wípé kó, kó wu mí kí ń, kí ń bi nínú ṣùgbọ́n ó wáyé bẹ́ẹ̀ mo dẹ̀ máa tọrọ àforíjì lọ́wọ́ ẹ̀

Ṣé o máa ń kọrin kélé? Bẹ́ẹ̀ni, mo máa ń kọrin kélé. Mo máa ń kọrin kéré ní, kélé ní ìrọ̀lẹ́ tí n bá ń wọ, tí n bá ń wọ ìgbà tí òòrùn ń wọ̀. Mo máa ń kọrin kéré, kélé nítorí pé ìgbà náà jẹ́ ìgbà tí ara mi balẹ̀ tí mo dẹ̀ fẹ́ràn jù.

Ṣé o mọ bí a ti ń tún àwọn nkan ṣe? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń tún àwọn nkan ṣe. Mo máa ń àwọn nkan tí mo mọ tún ṣe ni àwọn nkan tó jẹ́ mọ́ iná bí i àwọn tó ń lo àwọn nkan tí ó ń lo iná. Mo máa ń tún àwọn nkan tó ń lo iná ṣe dáadáa.

Báwo ni o ṣe máa ń ṣe ìdúnàádúrà? Mo máa ń ṣe ìdúnàádúrà pẹ̀lú kí ń wo, kí ń wo bí nǹkan tí mo fẹ́ rà bí mo se, bó ṣe pọ̀ sí, bó bá dé, ṣùgbọ́n de máa rò bóyá owó tí ẹni tó fẹ́ tà á fún mi, bóyá o owó yẹn ó dáa ní iye yẹn. Tí mo, mo bá rò pé kò dáa ní iye yẹn, mo máa dúnàádúrà. Mo máa ṣe ina ìdúnàádúrà, mo máa gé owó náà wá sílẹ̀.

Ṣé o fẹ́ràn lọ sí etíkun? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lọ sí etíkun. Mo máa ń lọ sí etíkun nítorí pé mo fẹ́ràn láti máa lúwẹ̀ẹ́ nínú òkun. Mo dẹ̀ fẹ́ràn atẹ́gùn tó máa ń fẹ́ wá láti inú òkun. Mo dẹ̀ fẹ́ràn láti máa wo òkun nítorí pé ó rẹwà.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jẹ jù? Ẹ̀fọ́, ẹ̀fọ́ tí mo fẹ́ràn láti máa jẹ jù ni ẹ̀fọ́, ẹ̀fọ́ ẹlẹ́gùúsí. Mo fẹ́ràn láti máa jẹ ẹ̀fọ́ ẹlẹ́gùúsí nítorí pé ẹ̀fọ́ ẹlẹ́gùúsí ọ jẹ́ ẹ̀fọ́ tó dùn jù nínú àwọn ẹ̀fọ́. Mo fẹ́ràn ẹ̀gúsí pẹ̀lú ẹ̀fọ́.

Báwo ni o ṣe máa ń ṣe ètò owó iṣẹ́? Mo máa ń ṣe ètò owó iṣẹ́ mi láti pín owó iṣẹ́ mi sí ọ̀nà mẹ́ta. Mo máa ń fi ìdá kan ra epo sínú ọkọ̀ mi. Mo máa ń fi ìdá kejì mo máa ń fi ra, mo máa fi, mo máa tọ́jú ẹ̀, mo máa fi pamọ́. Mó dé máa ń fi ìdá kẹ́ta mo máa ń fi fún àwọn mọ̀lẹ́bí mi.

Báwo ni o ṣe máa ń ṣe àkópò fún ìrìnàjò? Tí n bá fẹ́ rìn ìrìnàjò, bí mo ṣe máa ń ṣe àkópò ni kí n wo iye ọjọ́ tí mo máa lò ní ibi tí mo lọ náà àti iye ọjọ́ tí mo máa lò lórí ìrìnàjò. Mo máa wo, máa kó àwọn nǹkan tí mo máa lò fún iye ọjọ́ náà.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ìṣẹ́gun òde? Mi ò kí ń lọ sí ìṣẹ́gun òde torí mi ò kí ń ṣe ọlọ́dẹ. Mi ò dẹ̀ ní, mi ò dẹ̀ ní ọlọ́dẹ ní ọ̀rẹ́. À mi kò dẹ̀ sí ẹni tó ń ṣíṣe ọdẹ ní inú mọ̀lẹ́bí mi. Mi ò kí ń lọ fún ìṣẹ́gun òde.

Kí ni o máa ń wọ̀ nígbà tí o bá lọ sun? Mo máa ń wọ aṣọ ibùsùn tí n bá fẹ́ lọ sun. Mo máa ń wọ aṣọ ibùsùn nítorí pé aṣọ ibùsùn ó jẹ́ aṣọ tó, tó fúyẹ́ mọ mi lára, tó jẹ̀ máa ń jẹ́ kí atẹ́gùn fẹ sí mi lára, wọnú ara mi dáadáa tí n bá fẹ́ sun.

Ṣé o máa ń ṣiṣẹ́ láti ilé? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ láti ilé. Mo máa ń ṣiṣẹ́ láti ilé ní àwọn ọjọ́ ìsinmi tí ìjọba fún wa láàárín ọ̀sẹ̀. Mo máa ń ṣiṣẹ́ ní láti ilé tí iṣẹ́ bá pọ̀ tí ó ye kí n ṣe.

Báwo ni o ṣe máa yanjú àwọn ìṣòro ayárabíàṣá? Bí mo ṣe máa yanjú àwọn ìṣòro ayárabíàṣá ni kí n wo ẹ̀rọ ayárabíàṣá mi, kí n ṣe àkíyèsí nǹkan tó bá mú ẹ̀rọ ayárabíàṣá mi, kí n dẹ̀ wá àtúnṣe sí ẹ̀rọ ayárabíàṣá mi.

Ṣé o ti lé ẹnìkan kúrò ní iṣẹ́ rí? Bẹ́ẹ̀ni, mo ti lé èèyàn kúrò ní ibiṣẹ́ mi rí. Mo lé èèyàn tó jẹ́ wípé ó máa ń pẹ́ dé ibiṣẹ́, kò dẹ̀ kí ń parí ibiṣẹ́ tí a bá fún un ní ibiṣẹ́, kò kí ń parí ẹ̀ borọ̀.

Ṣé o ti lu etí rẹ? Rárá, mi ò tíì lu etí mi. Mi ò lu etí mi nítorí pé ẹṣin mi kò fi ààyè fún mi láti lu etí mi. Ewọ ni kí n lu etí mi gẹ́gẹ́ bí ọkùnrin nínú ẹṣin mi.

Ṣé o ti ṣiṣẹ́ ọ̀fẹ́ rí? Bẹ́ẹ̀ ni, mo ti ṣiṣẹ́ ọ̀fẹ́ rí. Mo ti ṣiṣẹ́ ọ̀fẹ́ nígbà tí mo wà ní ilé-ẹ̀kọ́ gíga ju, iyen yunifásítì, láti fi ní, láti fi ní ìmọ̀ bí mo ti, bí wón ti máa ń ṣe iṣẹ́ kí n tó jáde kúrò nínú ilé-ìwé gíga.

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́? Bẹ́ẹ̀ ni, mo máa ń pa àwọn fáìlì mi pamọ́. Mo máa ń fa àwọn fáìlì mi tó ṣe pàtàkì gan, mo máa ń pa àwọn fáìlì mi náà pamọ́. Àwọn fáìlì ìdánwò ilé ìwé tí mo jáde, àwọn fáìlì nípa àlàáfíà ìlera mi mo máa ń fi pamọ́

Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Ọjà tuntun yóò jáde ní oṣù kìíní oṣù ọdún tó ń bọ̀. Ọjà tuntun tí yóò jáde ó jẹ́ ọjà tí mo ti ṣe ìpèsè fún ọdún tó ń bọ̀ fún àwọn alábàárà mi.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

Kí ni o máa ń fún wọn ní ìtara ní ibi iṣẹ́? Àwọn nǹkan tí ó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ ni láti rí i pé iṣẹ́ tí à ń ṣe nílé iṣẹ́ wa kó ta yọ dáadáa kí a lè ní àṣeyọrí àti wípé kí ilé iṣẹ́ wa lè máa gun òkè si.

Ṣé o máa ń gbé àpò ẹ̀yìn? Bẹ́ẹ̀ni, mo máa ń gbé àpò ẹ̀yìn. Mo máa ń gbé àpò ẹ̀yìn tí bá ń jáde, tí bá dẹ máa pẹ́ ní ibi tí mò ń lọ. Tí bá ń lọ ibi iṣẹ́, mo máa ń gbé àpò ẹ̀yìn. Tí bá ń lọ síbi tó jìn tàbí tí bá ń rìnrìn àjò, mo máa ń gbé àpò ẹ̀yìn.

Ṣé o máa ń ṣe yoga? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe yoga. Mo máa ń ṣe yoga láti jẹ́ kí àwọn egungun ara mi kó má ba à le ju, kí ó le le kín lè bá máa rí ara mi lo. Tí m bá fẹ́ ṣe eré ìdárayá, kí ara mi lè, lè fúyẹ́ tí m bá ń ṣe eré ìdárayá.

Ṣé o máa ń wọ ìborùn? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìborùn. Mo máa ń wọ ìborùn tí, tí ojú ọjọ́ bá gbóná. Mo máa ń wọ ìborùn láti fi, láti fi bo ojú a-- orí mi kí ọorùn má ba mú mi jù. Mo dẹ̀ máa ń wọ ìborùn tí ojú ọjọ́ bá tutù. Mo máa ń wé ìborùn sí ọrùn mi kí òtútù má ba mú mi ní ọrùn.

Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Rárá, mi ò kí ń ní ìrora tí n bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Mi ò kí ń ní ìrora nítorí pé ó ti mọ́ mi lára láti máa sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ní ilé iṣẹ́ mi ni mo ti bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Ó dẹ̀ ti mọ́ mi lára kí n máa sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn.

Báwo ni o ṣe máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́? Bí mo ṣe máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́ ni láti wa ọkọ̀ mi lọ sí ibi iṣẹ́. Tí bá ti jí láàárọ̀ tí mo jẹun, tí mo dẹ̀wẹ̀ tán, mo máa wọ inú ọkọ̀ mi. Mo dẹ̀ máa wa ọkọ̀ mi lọ sí ibi iṣẹ́ mi.

Ṣé o máa ń mu coffee ní ibi iṣẹ́ rẹ? Bẹ́ẹ̀ni, mo máa ń mu coffee ní ibi iṣẹ́ mi. Mo máa ń mu coffee kí ọpọlọ mi lè ji pé pé kí n dẹ̀, kó kí irọ́ mi sọjí sí ibi iṣẹ́ tí mo bá ń ṣe. Ti mi ba n se máa ń mu coffee kí orun má bàa kùn mí ní ibi iṣẹ́.

Ìgbà mélòó ni o máa ń ṣe àyẹ̀wò ímélì rẹ̀? Mo máa ń ṣe àyẹ̀wò ímélì mi ní àárá, ní ojoojúmọ́ ní àárọ̀ ní ojoojúmọ́ tí mo bá ti dé ibi iṣẹ́. Mo máa ń wo ímeélì mi kí ń ba lè wọn. Íméelì mélòó ni mo ti ní nípa iṣẹ́ mi?

Nígbà wo ni o kẹ́yìn rìnrìn àjò fún isẹ́? Ìgbà tí mo kẹ́yìn rìnrìn àjò fún isẹ́ ni oṣù méjì sì ẹyin. Mo rìnrìn àjò fún iṣẹ́ láti lọ pàdé àwọn alábárà tí wọ́n fẹ́ ra ọjà wa. Mo lọ bá wọn dúnòdúra kí n lè ta ọjà mi fún wọn.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Bí mo ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ ni pé kí n béèrè nǹkan tí ó ń fún wọn ní ìṣòro, mo dè máa rò nǹkan tí mo lè ṣe fún àgbá, fún wọn tí agbára mi ká. Mo lè máa ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú nǹkan tí mo bá lè fi ràn wọ́n lọ́wọ́.

Ṣé o máa ń mu Ògùn ní ojoojúmọ́? Mi, bẹ́ẹ̀ni mo máa ń mu Ògùn ní ojoojúmọ́. Mo máa ń mu Ògùn àfikún ní ojoojúmọ́. Mo máa ń mu Ògùn àfikún ní ojoojúmọ́ kí ara mi ba lè yá dáadáa, kí ìlera mi ba lè máa wà dáadáa.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Ìgbà tí mo máa ń fọ aṣọ jẹ́ ní ọjọ́ ìsinmi. Mo máa ń fọ gbogbo aṣọ tí mo lò láàárín ọ̀sẹ̀. Ni ọjọ́ ìsinmi, mo máa ń fọ aṣọ. Ni ọjọ́ àbámẹ́ta ní ọ̀sẹ̀ọ̀sẹ̀, mo dè máa ń lo aṣọ tí n bá ti fọ náà.

Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Àkókò tí mo máa ń jẹ oúnjẹ alẹ́ bọ́ sí ago mẹ́fà sí ago méje alẹ́. Mo máa ń ṣètò nǹkan tí mo máa jẹ lálẹ́ láti bí ọwọ́ ago márùn-ún. Tó bá ti di ago mẹ́fà, ó ti máa jiná, mo de máa jẹ láàrín ago mẹ́fà sí ago méje.

Ṣé o ní aṣọ òtútù? Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù ní ọ̀pọ̀lọpọ̀. Mo ní aṣọ òtútù tí ó pọ̀ nítorí pé mo jẹ́ èèyàn tí ò fẹ́ràn òtútù. Tí òtútù bá mú ara maa, ó máa mú mi kí ń sùn. Mo dẹ̀, màá wọ aṣọ òtútù mi.

Nígbà wo ni o kẹ́yìn fò? Ìgbà tí mo kẹ́yìn fò ni ọdún tí ó kọjá. Mo kẹ́yìn fò ní ọdún tí ó kọjá nígbà tí mo ń lọ sí ìlú tó jìnnà sí ìlú mi. Mo kẹ́yìn fò nígbà tí mo ń lọ sí Ìlú Èkìtì. Mo fò láti Èkó lọ sí Ìbàdàn kí n tó wọ mọ́tò lọ sí Èkìtì.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Bí mo ṣe máa ń kojú àwọn ìṣòro níbi iṣẹ́ ni kí ń ro, pé ni pé kí ń ronu bí mo ṣe le kọ́kọ́, bí mo ṣe le kojú àwọn ìṣòro tí ó bá dojú kọ mí ní ibi iṣẹ́. Mo dè máa ṣe nǹkan tí ó bá wà sí mi lọ́kàn láti fi jẹ́ kí ìṣòro òun náà lọ.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Ètò tí mo ní fún ìparí ọ̀sẹ̀ ni kí n sinmi, kí n dẹ ṣe àwọn eré ìdárayá tí mo fẹ́ràn láti máa ṣe. Tí n bá dẹ̀ tí ṣe àwọn eleyi tán, mo máa, mo máa ṣe ìmọ́tótó àyíká mi àti inú ilé mi àti àwọn ohun ìní mi.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Òun tí mo máa ń jẹ ní ọ̀sán ni ìrẹsì. Ìrẹsì ni mo máa ń saábà jẹ ní ọ̀sán pàtàkì jùlọ tí mo bá wà ní ibi iṣẹ́ torí ìrẹsì ni oúnjẹ tí wọ́n máa ń tà ní àyíká ibi iṣẹ́ mi.

Ṣé o mọ bí a ti ń fọn? Rárá, mi ò mọ bí a ti ń fọn. Mi ò mọ bí a ti ń fọn torí wípé mi ò kọ́ bí a ti ń fọn. Mi ò kọ́ bí àti ń fọn nítorí wípé ẹ̀sìn mi o kò fẹ́ kí èyàn máa jà tàbí kí èyàn máa fọn ni ohun ni mi ò ṣe kọ́ bí a ti ń fọn.

Awo wo ni o fẹ́ràn jù? Awo tí mo fẹ́ràn ju ni awo dúdú. Mo fẹ́ràn awo dúdú torí kò sí awo mìíràn tí o le ba lọ. Kò sí, tí ẹ́ bá wọ aṣọ awo dúdú, kò sí aṣọ awo mi tí èèyàn máa wọ̀ tí ò ní ba lọ.

Báwo ni o ṣe máa ń pàrọ̀, pàrọ̀ ọkàn níṣẹ́ tí, nígbà tí iṣẹ́ bá pọ̀? Bí mo ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ máa ń bá pọ̀ ni kí n kúrò ní ibi, ìdí iṣẹ́ mi fún ìsẹ́jú díẹ̀ kí n de lọ bọ́jú. Tí bá ti bọ́jú, mo máa wà ní ibi fi ẹyin líle fún iṣẹ́ ju bí márùn-ún sí kí ara mi lè balẹ̀.

Ṣé o máa ń dé ní àkókò? Bẹ́ẹ̀ni, mo máa ń dé ní àkókò. Mo máa ń dé ní àkókò nítorí pé àkókò ṣe pàtàkì. Àkókò ni ohun, ohun ni ohun tí a ní láti ṣe gbogbo nǹkan tí a ba fẹ́ ṣe. Ẹni tí ó bá ń fi àkókò ṣòfò, ó ń fi ayé rẹ̀ ṣòfò.

Ṣé o fẹ́ràn rí yíya àwòrán? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn yíya àwòrán. Mo fẹ́ràn láti máa ya àwòrán nǹkan tí ó bá rẹwà pàtàkì jùlọ kí n máa ya àwòrán tí òrùn bá ń wò. Mo fẹ́ràn láti máa ya àwòrán tí òrùn bá ń ràn nítorí pé òrùn ríràn, òrùn tó ń wọ o ó jẹ́ ǹkan tó rẹwà gan.

Ṣé o ní nọ́mbà orílè? Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílè. Nọ́mbà orílè mi ò wà ní orí email mi. Mo dẹ̀ máa fi ń ṣe àti ṣe ìfisílẹ̀ orúkọ òwò mi.

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ohun ọ̀ṣọ́. Mo máa ń wọ ohun ọ̀ṣọ́ onígóòlù àti onífàdákà. Mo ní aago ọwọ́ tó jẹ́ onígóòlù àti onífàdákà, mo tún ní ìlẹ̀kẹ̀ tó jẹ́ onígóòlù àti onífàdákà.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Tábìlì iṣẹ́ mi, ó, ó ní aàyè púpọ̀ lórí ẹ̀. Àwọn kọ̀ǹpútà mi àti àwọn fáìlì tí mo fi máa ń ṣiṣẹ́ ó wà lórí tábìlì iṣẹ́ mi. Tábìlì iṣẹ́ mi, ó tóbi dáadáa.

Kí ni o máa ń jẹ ní òwúrò? Ohun tí mo máa ń jẹ ní òwúrò ni búrẹ́dì àti tea. Tí bá ji ní òwúrò, mo fẹ́ràn láti máa jẹ oúnjẹ tí yóò ní kun inú mi jù. So, nípa èyí, mo máa ń jẹ búrẹ́dì àti tea.

Báwo ni o ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? Mo máa ń rí ìpèsè àwọn ohun èlò nípa kí ń wá àwọn ohun èlò tí mo nílò kí ń wá lọ sí ọjà àbí ibi tí wọ́n bá ti ń tà. Tí ń bá lọ sí ọjà, mo máa wá a títí màá fi kan, tí màá dẹ̀ sanwó fún un, mo máa rà á.

Báwo ni o ṣe máa ń dáhùn fóònù níbi iṣẹ́? Tí mo bá wà ní ibi iṣẹ́, mi ò kí n má n sábà dáhùn fóònù nítorí pé mo fẹ́ fi ojú sí iṣẹ́ mi. Ṣùgbọ́n tí ó bá jẹ́ wípé ẹni tí ó ń pè mí náà ó ń pè mí ní ìgbà púpọ̀ tàbí ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo máa kúrò ní idi iṣẹ́ mi lọ sí ìdún ìgbọ̀nsẹ̀ ilé ìgbọ̀nsẹ̀ láti lọ dáhùn.

Báwo ni o ṣe máa ń gbọ́ èrò àwọn oníbàárà? Mo máa ń gbọ́rọ̀ àwọn oníbàárà yálà kí n máa fetí sí nnkan tí wọ́n bá ń sọ tàbí kí n máa bèrè lọ́wọ́ wọn nnkan tí wọ́n fẹ́ tàbí kí n pè wọ́n nípa òwò tí ajé ń ṣèpọ̀.

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Mo máa ń kọ lẹ́tà fún àwọn, àwọn tí a jọ ń ṣiṣẹ́ tí wọ́n bá nílò ìrànlọ́wọ́ mi kí ń bá wọn kọ lẹ́tà. Mo de máa ń kọ lẹ́tà fún àwọn tí wọn ò bá lè kọ ǹkan dáadáa fún ara wọn.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Bí mo bá ṣètò, bí mo ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe ni kí n ronú nǹkan tí mo fẹ́ ṣe nínú iṣẹ́ àkànṣe náà kí dè gbaradì fun láti ṣe.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ mi? Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Òrúkọ mi ni Káyòdé. Ìtumọ̀ orúkọ Káyòdé ni ẹni tí ó jẹ́ wí pé ó máa ń kó ayọ̀ lọ sí àyíká ibi tó bá wà. Ẹni tí ó jẹ́ pé ó máa ń wà ní ayọ̀ ní ìgbàkígbà.

Yàrá wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù? Yàrá tí mo fẹ́ràn jù ni yàrá tí mo ti máa ń sùn. Mo fẹ́ràn yàrá tí mo ti máa ń sùn nítorí pé tí n bá wà nbe, mo lè sùn, mo lè ṣe nǹkan kan tí mo bá ní ṣe nínú yàrá náà.

Àkókò wo ni ọ́fíìsì rẹ ṣí? Ọ́fíìsì mi ṣí ní àkókò aago mẹ́jọ láàárọ̀. Ọ́fíìsì mi máa ń tètè ṣí ní àárọ̀, ṣùgbọ́n àwa òṣìṣẹ́ a ní àǹfààní títí di aago mẹ́jọ láti dé ọ́fíìsì. A ní àǹfààní wákàtí kan láti fi dé ọ́fíìsì.

Ṣé o fẹ́ran àwọn ìpàdé lórí fóònù? Bẹ́ẹ̀ni, mo fẹ́ran àwọn ìpàdé lórí fóònù nítorí pé mo lè ṣe ìpàdé lórí fóònù nínú ilé mi ní, ní, ní bó, bó ṣe wù mí. Mo de máa ní ìpàdé náà nínú ilé mi.

Ṣé o máa ń jẹ àwọn oúnjẹ tó lè, tó lérò fún ìlera? Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ àwọn oúnjẹ tó lérò fún ìlera. Mo máa ń jẹ àwọn oúnjẹ eléwé bí ẹ̀fọ́, úgú, gúre, mo dẹ̀ máa ń jẹ àwọn èso ní ọ̀pọ̀lọpọ̀, mo máa ń mu ọsàn, mo máa ń jẹ, mo máa ń jẹ, mo máa ń jẹ àgbálùmọ̀, mo máa ń jẹ ọ̀gẹ̀dẹ̀ náà.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gbà? Ìsinmi oúnjẹ ọ̀sán mi kò gba ìgbà púpọ̀ rárá, nítorí wípé mi ò kí ń jẹ oúnjẹ àpọ̀jù ní ọ̀sán. Ìgbà tí mo máa ń fi ń sinmi oúnjẹ ọ̀sán ni ọgbọ̀n ìsẹ́jú ní ọ̀sán tí n bá jẹun ní ọ̀sán.

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù lọ? Oúnjẹ tí mo fẹ́ràn jù lọ ni iyán. Mo fẹ́ràn láti máa jẹ iyán nítorí pé iyán dùn gan. Ó sì kún fún nǹkan tó ṣe ara ní àlàáfíà. Mo fẹ́ràn láti máa jẹ iyán pẹ̀lú ẹ̀fọ́ ẹlẹ́gùsí. Mo fẹ́ràn ẹ̀fọ ẹlẹ́gùsí nítorí pé ó dùn.

Ìgbà mélòó ni o máa ń jẹ́ kí fóònù rẹ gbóná? Foonu Fóònù mi máa ń gbóná ní ìgbà púpọ̀ nítorí pé mo máa ń lo fóònù mi gan. Mo máa ń lo fóònù mi fún wákàtí púpọ̀ nítorí pé mo máa ń ṣe nnkan púpọ̀ lórí fóònù mi.

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Bí mo ṣe máa ń mú àwọn èrò tuntun wá ni kí n lọ sí ibi tí ó dáà tí àwọn ènìyàn pọ̀ níbẹ̀ kí n lọ ronú nípa èrò tuntun tí mo lè mú wá.

Ṣé o wọ aṣọ àkáyorí ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ aṣọ àkáyorí ní ibi iṣẹ́. Mo máa ń wọ aṣọ àkáyorí ní ìlànà tí ibi iṣẹ́ mi ti là kalẹ̀ láti máa wọ aṣọ àkáyorí.

Báwo ni o ṣe máa ń ṣe irun rẹ? Mo máa ń fọ irun mi ní ẹ̀ẹ̀mẹta ní ọ̀sẹ̀ pẹ̀lú ọṣẹ ṣampú. Mo dẹ̀ máa ń gẹ irun mi ní ẹ̀ẹ̀kan ní oṣù. Tí irun mi bá ti ń kún, mo máa ń tọ́jú irun mi kó ba lè mọ́

Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ ní ojoojúmọ́? Mo máa ń fọ ọwọ́ bí ẹ márun-un sí ẹ̀ mefá ní ojoojúmọ́. Mo máa ń lọ, mo máa ń fọ ọwọ́ ní gbogbo ìgbà tí n bá ti lọ sí ìgbọ̀nsẹ̀, ilé ìgbọ̀nsẹ̀ tí mo ti lọ ṣe ìgbọ̀nsẹ̀, tí mo lè fẹ́ kúrò nínú ilé ìgbọ̀nsẹ̀.

Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn láti fún, fún àwọn ènìyàn? Àwọn ẹ̀bùn tí mo fẹ́ràn láti má fún àwọn ènìyàn ni ẹ̀bùn tí mo rò pé ẹni tí mo fẹ́ fún yóò nífẹ̀ẹ́ sí ẹ̀bùn tí mo fún. Mo máa, mo máa béèrè ìrú ẹ̀bùn tí àwọn ènìyàn fẹ́ kí n tó fún wọn lẹ́bùn.

Nígbà wo ni o máa ń fá? Mo máa ń fá tí n bá fẹ́ ṣe àpéjúwe nǹkan tí kò ṣe é fi ẹnu lásán sọ. Tí n bá fẹ́ ṣe àpéjúwe nǹkan, mo máa fà á sí orí paper pẹ̀lú pencil tàbí biro mo dẹ máa fi ṣe àpéjúwe.

Ṣé o máa ń wọ ìbọwọ́? Bẹ́ẹ̀ ni, mo máa ń wọ ìbọwọ́. Mo máa ń wọ ìbọwọ́ láti bo ọwọ́ mi tí òtútù bá mú, tàbí láti bo ọwọ́ mi tí bá ń ṣe ìmọ́tótó àyíká mi ní ibi tí ó dọ̀tí gan. Mo máa ń ṣe ìbọwọ́ mi kí ìdọ̀tí má bàa wọ inú èékánná ọwọ́ mi.

Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkọ̀? Bí mo ṣe máa ń kojú ìdènà ọkọ̀ ni kí n máa wo, kí n máa tẹ̀lé ìròyìn ìdènà ọkọ̀ lórí ẹ̀rọ àsọ̀rọ̀ mágbèsì ní orí fóònù mi kí n ba lè mọ ibi tí ìdènà ọkọ̀ wà ní ojú ọ̀nà.

Kí ni àwọn ohun èlò tí ó ṣe pàtàkì jù lọ ní ibi iṣẹ́ rẹ? Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù lọ ní ibi iṣẹ́ mi ni pépà àti kọ̀m̀pútà àti iná. A máa ń lo kọ̀m̀pútà láti fi ṣe iṣẹ́ wa àti pépà láti fi tẹ àtẹ̀jáde tí a bá ṣe iṣẹ́ tán.

Ṣé o fẹ́ràn ṣí fèrèsé ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa ṣí fèrèsé ọkọ̀. Mo máa ń ṣí fèrèsé ọkọ̀ tí n bá wà ní ojú òpópónà, kí atẹ́gùn lè ba ma wọ inú ọkọ̀ mi, kí ooru má bá mú mi.

Irú etígbọ́ wò ní o máa ń lò? Irú etígbọ́ tí mo máa ń lò ní etígbọ́ tí mo máa ń kígbọ́ nínú etí tí ó dẹ n lo Bluetooth. Mo máa ń lo etígbọ́ òní Bluetooth kí n bá lè máa gbọ́ nǹkan láì mú fóònù mi dání.

Irú orin wo ni o fẹ́ràn gbọ́? Orin tí mo fẹ́ràn láti máa gbọ́ jù ọ̀un ni orin Afrobeat. Mo fẹ́ràn orin Afrobeat nítorí pé ó dùn gan-an, ó dẹ̀ máa ń m'únu mí dùn tí mo bá ń gbọ́, tí mo dẹ̀ ń jó sí i.

Ṣé o máa ń gbọ́ podcast? Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ podcast. Mo máa ń gbọ́ podcast lọ́pọ̀lọpọ̀. Mo máa ń gbọ́ podcast tó jẹmọ́ nǹkan irú iṣẹ́ tí mò ń ṣe. Mo dẹ̀ máa ń gbọ́ podcast nípa àwọn nǹkan tó ń lọ ní àgbáyé.

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìta gbangba? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba. Mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba nítorí pé ìta gbangba ó jẹ́ ibìkan tí mo fẹ́ràn láti máa ṣiṣẹ́. Mo máa ń ṣiṣẹ́ ní ìta gbangba nítorí wípé atẹ́gùn máa ń fẹ́ ní ìta ada ní ìta gbangba.

Ṣé o ní orúkọ ìnagijẹ? Rárá, mi ò ní orúkọ ìnagijẹ. Mi ò ní orúkọ ìnagijẹ nítorí pé orúkọ ìbí mi ni gbogbo èèyàn mọ̀ mí sí. Orúkọ ìbí mi ni wọ́n dẹ̀ máa fí ń pè mí.

Báwo ni ìwà ìṣòro rẹ ṣe rí? Ìwà ìṣòro tí mo ní, ó jẹ́ ìwà tí ó jẹ́ pé ó jẹ́ kí òwò mi máa lọ sí òkè, kí àwọn oníbàárà mi tẹ máa padà wá láti máa bá mi ra ọjà. Ìwà ìṣòro tí mo ní ni kí n máa dé ibi òwò mi ní àsìkò, kí n dè máa bá àwọn olùbárà mi, kí n máa bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ohùn tó dáa.

Ṣé o máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́? Rárá, mi ò kí ń kọ ìròyìn ní ibi iṣẹ́ ṣùgbọ́n mo máa ń fi etí sí ìròyìn ní ibi iṣẹ́. Mo máa ń fi etí sí ìròyìn ní ibi iṣẹ́ kí n ba lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní àwùjọ mi àti àgbáláyé.

Ṣé o ní irungbọ̀n? Bẹ́ẹ̀ni, mo ní irungbọ̀n, mo ní irungbọ̀n. Irungbọ̀n mi dẹ́ kun, ó dẹ̀ dúdú, ó dẹ̀ mú mi kí ìrísí mi kórí dáadáa bí ọkùnrin.

Irú fóònù alágbèká wo ni ò ń lò? Fóònù alágbèká tí mò ń lò ni fóònù Samsung. Mò fẹ́ràn fóònù mi nítorí wípé ó wúlò gan fún mi. Mò dẹ̀ máa fi ń rí ìṣe, mo fi máa ń rí ìṣe nǹkan tí mo bá níṣe.

Eré ìdárayá wo ni o fẹràn jù? Eré ìdárayá tí mo fẹràn jù ni kí n máa wẹ̀ nínú omi. Mo fẹràn láti máa wẹ̀ nítorí pé ó máa ń mú mi láradá, ó dẹ máa ń múnu mi dùn. Tí bá wẹ̀ nínú omi, omi náà máa tutù mọ́ mi lára, mo dẹ̀ fẹ́ràn ràn gan.

Ṣé o fẹ́ràn rin àtẹ̀gùn? Rárá, mi ò fẹ́ràn àti máa rin àtẹ̀gùn nítorí wípé àtẹ̀gùn má ń gùn ó dẹ̀ má ń gba àkókò. Ṣùgbọ́n mo fẹ́ràn àti máa wọ ẹ̀rọ àgbésókè nítorí wípé ó má ń yára.

Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Ohun tí mo máa ń gbọ́ nígbà tí mo bá wà nínú ọkọ̀ ni kí n máa gbọ́ ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì, kí n ba lè máa fi gbọ́ ìròyìn nípa, nípa ojú ọ̀nà àti kí n maa fi lè máa gbọ́ orin.

Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé rẹ? Bí mo ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé ni kí n má jẹ́ kí iṣẹ́ wọ̀ mí lọ́run púpọ̀ ju, ju bó ṣe yẹ lọ. Mi ò jẹ́ kí n ṣe iṣẹ́ kọjá wákàtí tó yẹ kí n parí iṣẹ́ ju, kí ó má bá fún mi ní ìdààmú.

Ṣé o ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n ní ilé rẹ? Bẹ́ẹ̀ni, mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n ní ilé mi. Mo ní ẹ̀rọ tí amohun mawọ́ran ọlọ́gbọ́n, mo ní ẹ̀rọ, ẹ̀rọ ilẹ̀kùn ọlọ́gbọ́n.

Kí ni o máa, mo máa ń ṣe nígbà tí o bá dúró de nǹkan? Tí mo bá dúró de nǹkan, mo máa gbiyànjú àti mú ọkàn mi kúrò ní nǹkan yẹn, kí ara mi bá máa wà lọ́nà fún nǹkan yẹn, àti kí ọkàn mi wá wà nínú nǹkan yẹn, kí n bá lè máa fi ọkàn sí nǹkan tí n bá ń ṣe.

Àwon ìṣe ìgbọ̀nsẹ̀ wo ni o lò? Àwon ìṣe ìgbọ̀nsẹ̀ tí mo máa ń lò, ó bí mẹ́ta ni àwọn ìṣe ìgbọ̀nsẹ̀ tí mo máa ń lò. Tí n bá ti sẹ̀ ìgbọ̀nsẹ̀ tón, mo máa ń nu ìdí mi. Mo dẹ̀ máa fọ, mo máa bomi sí ilé ìgbọ̀nsẹ̀ kí ìgbọ̀nsẹ̀ tí mo ṣe lè lò. Mo dẹ̀ máa fọ ọwọ́ mi.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Bí mo ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́, ni kí n wo irú ìṣòro tí ó wà níwájú mi kí n dẹ ro, bí ọ̀nà tó bójú mu jù bí mo ṣe lè ṣe é. Tí ǹ bá dẹ̀ lè dá ṣe, mo máa pe àwọn tí a jo ń ṣiṣẹ́ kájọ sé.

Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Bátìrì fóònù mi máa ń dúró gẹ́gẹ́ bí mo bá ṣe lò ó. Bátìrì fóònù mi máa ń dúró fún ọjọ́ kan tí n bá lò lémọ́lémọ́ láì fi sílẹ̀, ṣùgbọ́n tí n bá lò púpọ̀ jù, bátìrì fóònù mi ó lè lo ọ̀sẹ̀ kan.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ? Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi ni ìmọ̀ bí a ṣe máa ń ṣe ìpolówó ọjà lórí Íńtánẹ́ẹ̀tì. Ìpolówó ọjà tí mo máa ń ṣe ó jẹ́ ojúsójú Mo fẹ́ mọ bí wọ́n ṣe ń ṣe ìpolówó ọjà ní orí Íńtánẹ́ẹ̀tì.

Ṣé o máa ń rọrùn nígbà tí o bá sùn? Bẹ́ẹ̀ ni, ó máa ń rọrùn tí ń bá sùn. Ó máa ń rọrùn fún mi gan láti sùn, tí n bá ti sanra tí mo dẹ̀ bo aṣọ ibùsùn mi, tí mo dẹ̀ fẹyin lélẹ̀ láti sùn, tí mo dẹ̀ paná inú yàrá mi, mo máa ń rọrùn sùn kíákíá.